Àwọn ojú òpó ayélujára pọ̀ sí lọ́pọ̀lọ́pọ̀ wọ́n sì ń ṣiṣẹ́ fún onírúurú ìdí. Àwọn ojú òpó ayélujára tí ó wọ́pọ̀ pẹ̀lú wọ́n sì jẹ́ àwọn wọ̀nyí: A ní àwọn ojú òpó ayélujára fún Ìbánisọ̀rọ̀ àti àwùjọ, irú wọn ni Facebook, WhatsApp, Instagram àti Twitter. A ní àwọn ojú òpó ayélujára fún ìfisúra ilé oúnjẹ, àwọn ibi tí a ti máa ń rí tábìlì fún ilé oúnjẹ. A tún ní àwọn ojú òpó ayélujára fún ìròyìn àti àlàyé, irú wọn ni BBC Yorùbá àti àwọn mìíràn.

Bẹ́ẹ̀ni, mo máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀ ní gbogbo ìgbà tí mo bá wà lójú títì. Ìyẹn ṣe pàtàkì fún mi kí n lè dábò bo èmi àti àwọn èrò yòókù tí wọ́n bá wà nínú ọkọ̀. Mi ò fẹ́ kí àwọn agbófinró mú mi, bẹ́ẹ̀ ni ò sì fẹ́ kó sọ mí di ẹni tí ń fa ìjàmbá fún ẹlòmíràn. Àlááfíà àti ìfọ̀kànbalẹ̀ ló jẹ mí lógún jù lọ, nígbà tí mó bá ń wà ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etíkun gan, nítorí pé ó jẹ́ ibi tí ọkàn mi ti ń balẹ̀. Mo yàn láàyò láti máa wọ irú omi òkun àti láti gbádùn atẹ́gùn tútù tó ń fẹ́ níbẹ̀. Ìgbà gbogbo ni mo máa ń lérò láti rìn nínú iyanrìn tàbí kí n kan jókòó láti sinmi kúrò nínú ariwo ìlú. Ó jẹ́ ọ̀nà kan pàtàkì tí mo fi ń sọjí ara mi lẹ́yìn iṣẹ́ àkùntẹ́niró.

Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń fọ́n nítorí pé ó jẹ́ ọ̀nà kan tí mo fi ń gbádùn orin àti àṣà wa. Ìgbà gbogbo ni mo máa ń lo àkókò mi láti kọ́ bí a ṣe ń mú ohun jáde tó dán gbinrin nínú fèrè tàbí kàkàkí. Ó máa ń fún mi ní ayọ̀ láti rí pé mo lè lo èmí, eemí láti dá ohun tó dùn mọ́ra fún àwọn èèyàn tó yí mi ká. Torí mo gbà pé fífọ́n jẹ́ iṣẹ́ ọnà tó nílò sùúrù àti ìfaradà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde iṣẹ́ mi níbi iṣẹ́ láti fi èsì akitiyan mi hàn fún àwọn alákòóso. Ó jẹ́ ojúṣe mi láti rí i dájú pé gbogbo iṣẹ́ tí a gbé lé mi lọ́wọ́ parí lákòókò tó bójú mu. Mo tún máa ń lo àǹfààní yẹn náà láti, láti ṣàlàyé àwọn èrò tuntun tí mo ní láti mú kí iṣẹ́ wa tẹ̀síwájú sí i. Ìgbéjáde iṣẹ́ gidi máa ń fún mi ní, ní ìfọ̀kànbalẹ̀ pé mo jẹ́ òṣìṣẹ́ tó mọ iṣẹ́ rẹ̀ dáadáa.

Ìbéèrè yìí ó jinlẹ̀ gan nítorí pé èè, ìrọ̀rí ni a máa ń lò nígbà tí a bá fẹ́ sùn láti sinmi. Mo ṣábà máa ń lo ìrọ̀rí méjì láti gbé orí mi sókè kí n lè rí orun tẹ́runtẹ́run. Èyí máa ń jẹ́ kí n ní sinmi tó péye lẹ́yìn iṣẹ́ ọjọ́ kí ara mi lè jí pépé ní òwúrọ̀ ọjọ́ kejì. Ìdí nìyí tí mo fi máa ń lo, eh, ìrọ̀rí méjì. Mo gbà pé ìrọ̀rí tó, tó rò dáadáa ṣe pàtàkì láti dènà ìrọra ọrùn tàbí kí ara máa ba ṣe rẹ́gírẹ́gi.

Mo máa ń fá boya èrùgbọ̀ mi ni, boya ojú mi ni, boya irun ara mi ni. Gbogbo òwúrọ̀ Monday kí n lè rí gègé níbi iṣẹ́. Ó jẹ́ àṣà mi láti rí i pé irun ojú mi kò pọ̀ ju kí n lè mọ́ tótó nígbà gbogbo. Bí mo bá ní ayẹyẹ pàtàkì kan láti lọ ní òpin ọ̀sẹ̀, mo tún máa ń fá irun mi kí n lè fani mọ́ra. Mo máa ń lo abẹ tó mú dáradára láti rí i pé kò ṣe ìjàǹbá sí ara mi nígbà tí mo bá ń fá.

Bẹ́ẹ̀ni, mo máa ń di ọjà ààbò ní gbogbo ìgbà tí mo bá wà nínú ọkọ̀ láti dàbọ̀ bo ẹ̀mí mi. Ó jẹ́ òfin kó dandan fún mi nítorí pé kò fẹ́ kí ìjàmbá kankan ṣẹlẹ̀ sí mi lójijì. Mo mọ̀ pé ọjà ààbò yìí máa ń dènà ìpalarà lára púpọ̀ bí ọkọ̀ bá kọlu nǹkan tàbí tí ó bá dúró lójijì. Èyí jẹ́ ọ̀nà kan pàtàkì tí mo fi ń bọ̀wọ̀ fún òfin títì àti láti rí pé mo dé lé ní àlàáfíà.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ ohun ọ̀ṣọ nígbà gbogbo nítorí pé ó máa ń jẹ́ kí e rí àrẹwà àti ẹni ọ̀wọ̀. Mo fẹ́ràn láti lọ lo ago ọwọ́, òrùka tàbí ìlẹ̀kẹ̀ lọ́rùn láti fi ṣe ẹ̀wà sí aṣọ tí mo bá wọ̀. Ó máa ń fún mi ní ìfọ̀kànbalẹ̀ àti ìgboyà láti jáde sí àárín àwọn èèyàn pẹ̀lú ọlá. Mo gbà pé wíwọ ohun ọ̀ṣọ jẹ́ ọ̀nà kan pàtàkì láti fi àṣà àti ẹwà tó tó hàn nínú ìgbésí ayé mi.

Mo máa ń lo àwọn èlò ìgbọ̀nsẹ̀ tó dára láti rí i dájú pé ara mi mọ́ tótó ní gbogbo ìgbà. Lára àwọn nǹkan tí mo máa ń lò ni ọṣẹ onípadì, omi tútù, àti aṣọ tówẹ̀lì tí mo máa ń lò láti nu ara mi gbẹ. Mo tún máa ń lo ẹ̀pàrà tó lóòrùn dídùn lẹ́yìn tí mo bá we tàn kí àwọ̀ ara mi lè dángbèrẹ́ fún mi títọ́jú ara mi níbi ìgbọ̀nsẹ̀ jẹ́ ọ̀nà pàtàkì láti dènà àìsàn àti láti ní ìlera tó péye.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n lóríṣiríṣi nínú ilé mi láti mú kí iṣẹ́ rọrùn fún mi. Mo máa ń lo fóònù ọlọ́gbọ́n àti kọ̀m̀pútà láti bá àwọn èèyàn sọ̀rọ̀ àti láti ṣe iṣẹ́ mi lójúmọ́. Àwọn ẹ̀rọ yìí máa ń ràn mí lọ́wọ́ láti mọ ohun tó ń ṣẹlẹ̀ lágbàyé láìsí mi, ó sì tún máa ń jẹ́ kí n kọ́ nǹkan tuntun. Mo gbà pé níní àwọn ẹ̀rọ òde òní wọ̀nyí nínú ilé ṣe pàtàkì fún ìtẹ̀síwájú nínú ayé òde òní.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa ohun ọ̀ṣọ́ sára nígbà gbogbo nítorí pé ó jẹ́ kí ń lọ́rùn dídùn, kí ń sì tún dán gbinrin. Mo fẹ́ràn láti lo lọfinda tó ní òórùn tó fanimọ́ra lẹ́yìn tí mo bá wẹ̀ tán láti fi so ji ara mi. Iyàtọ̀ sí yẹn, mo máa ń lo ìpara tó dára láti rí i dájú pé àwọ̀ ara mi kò gbẹ́, kí ń, kí ń, ki n tí ó sì tàn yẹn rìn. Lílo àwọn ohun ọ̀ṣọ́ wọ̀nyí máa ń jẹ́ kí n ní ìgboyà láti dúró ní àárín àwọn èèyàn lójoojúmọ́.

Bẹ́ẹ̀ni, mo máa ń mu àwọn ohun mímu pirotini nígbà gbogbo láti jẹ́ kí ara mi lè ṣì ní agbára. Ó ṣe pàtàkì gan fún mi lẹ́yìn tí mo bá ṣe eré ìmaarale tàn láti ràn mí lọ́wọ́ kí ẹran ara mi lè padà pọ̀ sípò. Mo máa ń rí i dájú pé mo yan èyí tó ní àwọn èròjà tó dára fún ìlera mi láti dènà àìlera kankan. Mimu proteini jẹ́ ọ̀nà kan tí mo máa ń fi rí i dájú pé, pé mo jẹun fún ìlera tó péye nígbà gbogbo ìgbà, ní gbogbo ìgbà.